Tábìlì iṣẹ́ mi ó tóbi, torí pé ibi tí mo ti ń ṣiṣẹ́, iyàrá bẹ fẹ́. Tábìlì iṣẹ́ mi ó tóbi, ó fẹ́ dáadáa. Mo dẹ̀ ní àwọn, àwọn kọ̀ǹpútà oríṣiríṣi lórí ẹ̀ pẹ̀lú àwọn ẹ̀rọ ayára bí àṣá tó pọ̀ lórí ẹ̀. Torí àwọn nǹkan tí mò ń fi ṣe, àwọn nǹkan tí mò ń fi ṣe, àwọn nǹkan tí ó nílò agbára ni. Torí ẹni tábìlì iṣẹ́ mi ó tóbi, ó dára lójú, ó múni lójú, ó dẹ̀ ní oríṣiríṣi kọ̀ǹpútà lórí ẹ̀.

Ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́, òun ni nǹkan tí à ń pè ní vibe coding àti nǹkan ta tún ń pè ní AI automation. Ìmọ̀ tuntun méjì yi mo fẹ́ kọ́, nítorí pé ní ayé ìsín, ìmọ̀ ẹn tó bá ní ìmọ̀ méjèèjì tí mo dárúkọ yìí, ó máa, ó máa rí ọ̀pọ̀lọpọ̀ owo gbà, ó máa rí iṣẹ́, iṣẹ́ gidi, iṣẹ́ púpọ̀. Nítorí pé àwọn imo méjì yi kò, kò easy láti rí ẹni tó ní. Ìmọ̀ tuntun méjì tí mo fẹ́ kọ́ nìyẹn.

Bẹ́ẹ̀ni, mo ti gún alùpùpù rí. Mo ní alùpùpù fúnra mi. Mó dẹ̀ máa ń gún alùpùpù, mó má ń gbé àwọ̀ ọ̀rẹ́ mi ní orí alùpùpù mi. Mo ti gún ún rí, mó dẹ̀ ti wọ̀ọ́ rí. Alùpùpù jẹ́ ǹkan tí mo ní ìfẹ́ sí gan ti mó má ń gbádùn láti gún àti láti wá. Mó dẹ̀ mọ̀ ohun tó ṣe ń tún alùpùpù ṣe náà. Bẹ́ẹ̀ni, mo ti gún alùpùpù rí.

Agogo mẹ́jọ ni ọ́fíìsì mi máa ń ṣí, ee, ọ́fíìsì mi máa ń ṣí ní agogo mẹ́jọ ní àárọ̀ ó dẹ̀ máa ń ṣí títí di agogo mẹ́wà ní alẹ́, agogo tí ọ́fíìsì mi máa ń ṣí nìyẹn, agogo mẹ́jọ sí agogo mẹ́wà alẹ́.

Rárá, mi wọ gíláàsì. Ojú mi o dá pé pé ódẹ̀ máa ríran dáadáa. Mo máa rí nǹkan tó súnmọ́, mo máa rí nǹkan tó jìn dáadáa. Fún idi eyi mi n wọ gíláàsì torí pé mi nílò gíláàsì.

Tí mo ṣe máa ń bá àwọn oníbàárà mi sọ̀rọ̀, mo máa ń bá wọn sọ̀rọ̀ ní oríṣìíríṣìí ọ̀nà. Mo ní WhatsApp group tí mo dá lẹ̀ tí mo fi wọ́n sí, mo máa ń bá wọn sọ̀rọ̀ pẹ̀lú, pẹ̀lú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi náà. Mo dẹ̀ máa ń bá wọn sọ̀rọ̀ ní orí Twitter. So, àwọn ọ̀nà tí mo máa ń gba bá wọn sọ̀rọ̀ nìyẹn. Mo dẹ̀ máa ń bá wọn sọ̀rọ̀ lójúkorojú náà.

Ní ojúmọ́, mo máà ń ṣiṣẹ́ fún bí i wákàtí méjìlá sí wákàtí mẹ́tàlá lójúmọ́. Ó depend lórí bí àwọn oníbàárà bá ṣe pọ̀ sí i àti bí ojú ọjọ́ bá ṣe rí níjọ́ yẹn. Àmọ́ lójúmọ́, mo máà ń ṣiṣẹ́ sí i wákàtí méjìlá.

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ ìbórùn. Ìrun mi ò nífẹ̀ẹ́ sí omi. Mo dẹ̀ má ń fẹ́ kín bórùn mi ní gbogbo ìgbà. Torí ẹ́ mi ṣe máa ń wọ ìbórùn. Mo máa ń wọ̀ lọ́ sùn, mo máa ń wọ̀ wẹ, mo máa ń wọ̀ jáde. Gbogba ni mo máa ń wọ ìbórùn. Ó dẹ̀ jẹ́ nǹkan tí ó tó fìítì mi, tó tún máa ń fi kún appearance mi. Mo máa ń wọ ìbùrùn.

Rárá, mi kì í jẹ oúnjẹ tó kù tori pe kò da láti máa jẹ oúnjẹ tó kù. Àgàgà tí mo bá mọ ẹni tó sékù oúnjẹ yẹn, ibi o bá ma pa mí gan, mi kì í jẹ oúnjẹ tó kù. Àfi tí mo n bá mọ ẹni tó sékù ẹ̀, tí mo mọ tó ṣe jẹ ẹ́ àti ìgbà tó ń jẹ ẹ́, tí ebi bá dẹ́ ń pa mi gan, òun nìkan ni mo lè jẹ oúnjẹ tó kù.